Ile àtijọ́ ti mo ri, oje ibìkan ní ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn jẹ́ ìlú ayé àtijọ́ tí ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, ó sì jẹ́ ọ̀kan nínú ìlú tó gbòòrò tó tóbi ní ilẹ̀ Nàìjíríà. Àwọn ilé àtijọ́ tó wà níbẹ̀ a kọ́ wọn pẹ̀lú amọ̀ àti omi. Bẹ́ẹ̀ ni àwọn ilé wọ̀nyí wọ́n ti pé ọdún ogún tàbí àádọ́ta. Àwọn ilé yìí a mọ̀ wọ́n dáradára. Tí ẹ bá fẹ́ wo irú àwọn ilé wọ̀nyí, a kọ́ wọn bí àwọn ilé alámọ̀ tí wọ́n máa ń tẹríba kí a tó wọ inú rẹ̀. Wọ́n sì jẹ́ àwọn ilé tò jẹ pé àwọn bàbá ńlá wa máa ń sùn tí wọ́n ń gbé ní oko. Won je ile ti kon je ki orun at ooru ko mu àwọn ènìyàn tò ba n gbe nínú re nitoripe amo ouni afi ko àwọn ile wọ̀nyí. Ilé ayé àtijọ́ kò ṣe lé tí ẹ pé a lè lo ẹ̀rọ ìgbàlódé tó ń fẹ́ atẹ́gùn tàbí fáànù láti fẹ́ atẹ́gùn sí ni tí èèyàn bá ń sùn lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ́ àwọn ilé tí à ń kọ́ kólóbó kólóbó bẹ́ẹ̀ ni, wọ́n sì jẹ́ àwọn ilé tí ẹ pé ẹlòmí láyé àtijọ́ wọ́n fẹ́ràn láti máa lò dáradára gidi gan ni. Ṣùgbọ́n tí a bá wo ayé òde òní, wòn ṣe lé tí àwọn ènìyàn lè lò mọ́, nítorí pé ìdílé mìíràn èrò ti pọ̀ gidi gan jaburata àti wípé gbogbo òrùn òjò bó ṣe ń rọ̀ ní ayé ọ̀sìn ó ti yàtọ̀ sí ayé àtijọ́ lọ.

Tí mo lè rántí wípé oúnjẹ kò jáde dáadáa òun ni nígbà tí mo bẹ̀rẹ̀ sí máa kọ́ láti se oúnjẹ. Nígbà náà ni mo fẹ́ kọ́ láti ro àmàlà. Bí a ṣe mọ̀ wípé tí èèyàn bá ń ro àmàlà, a ní láti ní èlùbọ́, omi tó ti gbóná dáradára àti ọ̀pá tí a fi ń ro àmàlà sí inú abọ́. Èyí tó yanilẹ́nu jùlọ ní ipé ó jẹ́ àkókò àkọ́kọ́ mi láti ro àmàlà yìí. Bí n ṣe da èlùbọ́ yìí sínú ẹ̀, mó o tètè da a, bí ó ṣe ni kóko niyẹ̀n. Nígbà tí màá fi ro ó dá, mó mora wọ́n kò, kò jáde fẹ́lẹ́fẹ́lẹ́ mọ́ débi pé èèyàn lè jẹ́ e. Ó ṣeni làánú ní pé èmi àti àwọn ará mi a ní láti jẹ́ e bẹ́ẹ̀ pẹ̀lú kóko tí ó ní. Bí ẹ sì ti mọ̀ wípé tí àmàlà bá ní kóko, kò n ṣe ń pé tí eré, èèyàn ò lè gbádùn oúnjẹ yìí rárá àti rárá ni. Ṣùgbọ́n kò sí ǹkan ta lè se, a ní láti jẹ́ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yìí, mo ti kọ́ bí a ṣe ń ro àmàlà dáradára. To ye pé àwọn ènìyàn wọ́n tie máa ń wo o pé kí n ro àmàlà fún wọn jẹ. Èyí jẹ́ ohun tí mo dojú kọ nígbà tí mò ń kọ́ láti ro àmàlà. Ounjẹ̀ náà ò jáde dáradára o. Kò n ṣe ǹkan tí mo lè sọ pé, kí kèèyàn kó ṣe kó wá di ipé on máa fẹ́ jẹ ẹ́, wọ́n ò ní lè rí oúnjẹ náà jẹ. Èyí jẹ́ ìmọ̀ràn fún ẹni tó bá fẹ́ kọ́ láti ro àmàlà. Àmàlà àti ewédú ó jẹ́ oúnjẹ tí à ń jẹ ní ilẹ̀ Yorùbá tí ó dára dára.